Ṣé owó tí ó ń gbà dára tó? Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà ò dára tó. Ní ibi tí mo ti ń ṣiṣẹ́, owó tí wọ́n ń san fún wa ò dára tó. Ní ìgbà tí a wà ní ìsìn, tí nǹkan ti wọ́n lọ́jà, tí àà tí owó tó wà ní àyíká wa kò tó láti ra nǹkan tí a nílò láti rà. Àwá tí a ní iṣẹ́ ta n ṣe táa ń sanwo fún wa. A, a, a kéré sí àwọn tí ó ní iṣẹ́ rárá, tí wọ́n ò kí ń gbowó, tí wọ́n ò kí ń sanwó fún wọn rárá. Fún èmi ọ̀, owó tí mò ń gbà ní iṣẹ́ tí mò ń ṣe ò dára tó. Ó daà jú pé mò ń gbà nǹkan ju kí màá ma rí nǹkan gbà rárá. Owó tí mò ń gbà ò dára tó.

Ṣé o ń jẹ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí lárò kùtùkùtù. Ìdí tí mo fi ń jí lárò kùtùkùtù ni pé iṣẹ́ tí mo ń ṣe, mo nílò láti jí lárò kí n lè tètè palẹ̀ mọ́, kí n lè tètè dé bí i tí mo ti ń ṣiṣẹ́. Nítorí pé tí o ò bá tètè jí lárò kùtùkùtù, wà á pẹ́ dé ibi iṣẹ́. Tí o tí o bá pẹ́ dé ibi iṣẹ́, ọ̀gá ẹ máa sọ̀rọ̀ sí ẹ tí ó dà. Wọn lè fi query fún ẹ. So fún èmi, mo máa ń jí lárò kùtùkùtù. Tín m bá ti jí lárò kùtùkùtù, màá tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Màá wá lọ sí ibi iṣẹ́. Tín m bá ti dé ibi iṣẹ́, mà á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Mà á ṣe nǹkan tí mo ń ṣe. Ọ̀nà tí à ń gbà lọ sí ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ọ̀nà yẹn jí pẹ̀lú, pẹ̀lú traffic àtàbí go-slow tó máa ń wà lọ́nà. Fún ìdí èyí ni mo máa ń jí lárò kùtùkùtù kí n lè tètè dé ibi iṣẹ́, kí n lè tètè dé bẹ̀ kí n má pẹ́. Mo máa ń jí lárò kùtùkùtù tí mo bá lọ sí ibi iṣẹ́

Èdè wo ni o fẹ́ kọ̀? Èdè tí mo fẹ́ kọ̀ ni èdè Chinese. Ìdí tí mo fẹ́ kọ èdè Chinese ni pé àwọn China wọ́n ti ń di alágbára. Nígbà tá a ń sọ̀rọ̀ nípa òwò àwọn China wọn lòwò to pọ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa jagunjagun àti ẹ̀rọ ta fi ń jà nínú ogun àwọn ará China wọ́n ní. Àdí tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá àwọn China náà wọ́n ní ti wọn àti àwọn ẹ̀rọ àyelujaara àwọn Chinese wọ́n ní ti wọn. Tí mo bá ti kọ́ èdè wọn, màá le máa sọ̀rọ̀ pẹ̀lú wọn. Má a-- mo lè jẹ́ interpreter, mo lè máa ṣiṣẹ́ ní ibi tí mo fẹ́ ṣiṣẹ́ tí n bá ti kọ́ èdè wọn. Idi tí mo fẹ́ kọ China le le yi.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ irú àwọn podcast tó máa ń sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ owó, tó máa ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣiṣẹ́, tó máa ń sọ̀rọ̀, tí máa ń fún ènìyàn ẹ̀kọ́, ẹ̀kọ́ lórí bí wọ́n ṣe ń ṣiṣẹ́, ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣòwò, ẹ̀kọ́ bí wọ́n ṣe ń darí nǹkan ní ilé iṣẹ́. Irú àwọn podcast yẹn, mo máa ń gbọ́ wọn. Mo máa ń gbọ́ wọn láàlárọ̀ tí bá ti jí, tí bá fẹ́ jáde. Mo máa ń gbọ́ wọn, mo máa ń tẹ́tí sí wọn. Irú àwọn, àwọn podcast tó máa ń kọ́ ẹ̀yin bí wọ́n ṣe ń ṣòwò, wọ́n máa ń kọ́ ẹ̀yin bí wọ́n ṣe ń ṣiṣẹ́, wọ́n máa ń kọ́ ọ bí wọ́n ṣe ń ṣe nǹkan ní ibi iṣẹ́. Mo máa ń gbọ́ irú àwọn podcast yẹn. Mo máa ń kọ́ nǹkan lórí wọn, mo máa ń kọ́gbọ́n. Ibi tí mo fi ń gbọ́ irú àwọn podcast yẹn ni.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ní ìgbà tí a fẹ́ máa jáde, a máa ń pín owó tí a máa ná tí a bá ti jáde. Ẹni tí ó bá ní owó tó pọ̀ ó máa ń mú owó tó pọ̀ jáde. Awon ti o ni owo to poo, won maa n mu owo ti agbara won ka jade. Ní ìgbà tí a fẹ́ pín owó náà tí a bá jáde, a máa ń wo olukàluku kàn mú owó tí wọ́n lè mú jáde, àmọ́ tí agbára wọn kà tí wọ́n lè ṣe. A kì í sọ fún ẹni tí kò ní-- àmọ́ ètò tí kò ní owó tó pọ̀ kó mú owó tó pọ̀ jáde. Ama n wo eni ti agbara won ka kan mu èlò tí agbára wọn le kà.